Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Àkito ìdárayá mi ó dùn gan, ó sì dá, ó dùn gan-an, ó dùn gan, ó sì dá, ó sì dá, mo fẹ́ràn rẹ̀, ó sì dá, ó sì dá dáadáa, mo sì fẹ́ràn láti máa ṣe dada.

Ṣé o mọ̀ bí a ti ń pẹja? Mo mọ bí a ti ń pẹja dáadáa. Sé kafi neti mu ni àbí ìwọ àbí ka gbando. Oríṣiríṣi ọ̀nà ni mo mọ bí a ṣe n pẹja. Oríṣiríṣi ọ̀nà ni a ti ń pẹja.

Ṣé wi-fì rẹ yára tó? Bẹ́ẹ̀ni Wi-Fi mi yára gan. Ó yára dàadàa ti mo sì máa orúkọ rẹ̀. Ó yára tó. Ó yára tó bẹ́ẹ̀ ti mo sì máa orúkọ rẹ̀.

Ṣé o ti lọ sí Agodi? mO ti lọ sí Agodi dáadáa. Ní ọpọlọpọ ìgbà mo ti lọ sí Agodi. Mo ti máa ń lọ sí Ago dáadáa. So mo ti lọ sí Ago ri. Mo máa ń lọ sí Agodi dáadáa.

Oṣù wo nínú ọdún ni ọ̀fẹ́ náà jó? Oṣù tí mo fẹ́ náà jó nínú ọdún September ni oṣù kẹsàn án. Ó jẹ́ oṣù tí mo fẹ́ náà jó nínú ọdún nítorí inú oṣù náà bí mi. Oṣù September mo fẹ́ran jú nínú ọdún. Oṣù tí mo fẹ́ náà jó nínú ọdún September ni. Oṣù September mo fẹ́ náà ju.

Oṣù wo ni a bẹrẹ? Oṣù tí wọ́n bí mi ni, òní September ti n sẹ̀ osu kesan oṣù kẹsàn-án. Ni won bi mi.